Ṣé o ti lu etí rí? Sé o ti lu etí rí rara? Èmi kò lu etí rí. Ọ̀rẹ́ mi ni ó lu etí rí. Mo sì rántí lọ́pọ̀lọpọ̀ nígbà tí ọ̀rẹ́ mi ń lu etí. Nígbà náà, nígbà tí ó lu etí náà tán, ó fẹ́ràn rẹ̀. Ṣùgbọ́n èmi ò. Mo ní òjo, mo bẹ̀rù láti lu etí. Èmi kò fẹ́ràn láti lu etí rárá, rárá. Nítorí pé lílù etí kò n ṣe ohun tí èmi fẹ́ràn gẹ́gẹ́ bí ọmọlúabí. Èmi kò fẹ́ràn etí lílù. Gẹ́gẹ́ bí ìjọ mi, kò fi ààyè gba etí lílù. So fún ìdí èyí, èmi kò lè lu etí rárá.

Kí ni o máa ń, kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábáṣepọ̀ rẹ? Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábáṣepọ̀ rẹ? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, láti tayọ pẹ̀lú àwọn káràkátà alábáṣepọ̀ mi. Láàárín àwọn ẹgbẹ́ mi, mo máa ń fẹ́ràn láti pe àwọn olùbáara mi, nítorí pé nígbà tí o bá ti pe wọn, ìgbà yen nínú wọn yóò dùn láti bá ọ ra àwọn ohun tí ó ń ta. Fún ìdí èyí, tó bá ti mọ ìkẹ́ àti ìgẹ́ àwọn alábáṣepọ̀ rẹ, wọn ó fẹ́ràn láti máa bá ọ ra ohun ní ọ̀dọ̀ mi.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Bí báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Bí èmi ṣe máa ń kojú ní àsìkò ìparí iṣẹ́ ni màá kojú sí ìlà oòrùn. Ní bẹ́ẹ̀ ni, à, à, ibi tí, àdúgbò ibi tí èmi ti wà. Nígbà tín bá sì ti parí iṣẹ́, bẹ́ẹ̀ ni èmi yóò kojú sí àsìkò ìlà oòrùn. Èmi yóò sì máa lọ sí ilé mi nígbà tí iṣẹ́ bá ti parí. Bẹ́ẹ̀ ni, ilé ni àbọ̀ sì mi oko. Ní ọ̀pọ̀ ìgbà ó dára púpọ̀ lọ́pọ̀lọpọ̀ láti lọ sí ilé. So inú mi máa dùn nígbà tí iṣẹ́ bá parí. Bẹ́ẹ̀ ni.

Báwo ni o máa ń rìn ìrìnàjò lọ sí ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, èmi máa ń rìn ìrìnàjò lọ sí ibi iṣẹ́ mi, nítorí pé ibi iṣẹ́ ẹni ni ibi iṣẹ́ ẹni. Ibi iṣẹ́ mi sì jẹ́ ibi tí ó jìnnà sí ilé tí mò ń gbé. Lọ́pọ̀ ìgbà, mo máa ń fi ẹsẹ̀ rìn lọ sí ibi iṣẹ́ mi. Ní ìgbà mìíràn, mo sì máa ń rí àwọn ọ̀rẹ́ mi láti gbé mi lọ sí ibi iṣẹ́ mi. Bẹ́ẹ̀ ni, nígbà mìíràn, mo máa ń wọ ọkọ̀ tàbí kí n gbé ọ̀kadà tàbí kí n gbé, kí n fi ẹsẹ̀ mi rìn. Ní ìgbà mìíràn, mo máa ń tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi. Tàbí tí owó bá wà ní ọwọ́ mi, n ó sì fi owó ọwọ́ mi, n fi wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́ mi.

Ní ìgbà wo ni o máa ń gẹ irun rẹ? Ní ìgbà tí irun mi ti bá ti kún. Ní ìgbà wo, ìgbà wo ni irun mi sì má ń kún? Bẹ́ẹ̀ni, oṣù-- ọ̀sẹ̀ mẹ́ta mẹ́ta, ọ̀sẹ̀ mẹ́ta mẹ́ta ni irun mi ni ó fi máa ń gùn, tí ó fi máa ń kún tí èmi kò fi fẹ́ràn rẹ̀. Tí ó bá ti pé ọ̀sẹ̀ mẹ́ta, mò ń lọ gẹ. Agídí ni irun mi fi máa ń lọ sí ọ̀sẹ̀ mẹ́rin kí ó tó dì pé èmi kò ní fẹ́ràn rẹ̀ mọ́. Nígbà tí irun mi tí ó bá ti lé ní pé ní ọ̀sẹ̀ mẹ́rin, èmi kò kí ń fẹ́ràn ara mi mọ́ nítorí pé èmi kò fẹ́ràn kí irun mi kí ó pọ̀ lọ́pọ̀ ìgbà. Láti tí ó bá gùn, èmi kò kí ń fẹ́ràn rẹ̀.

Wákàtí mélòó ni, wákàtí mélòó ni o máa ń wọ ojú ìbòju lójoojúmọ́? Ah! Mo fẹ́ràn ìbòju lọ́pọ̀lọpọ̀ ní ìgbà mìíràn tí n bá ti wà ní orí alùpùpù mi, èmi sì máa ń fẹ́ràn láti fi ìbòju bo ojú nítorí wípé èmi kò fẹ́ràn kí ìdọ̀tí kí ó fẹ́ sí ojú mi. Ní ìgbà tí n bá sì rí wípé ìbòju mi kò kín kúrò ní ara, ẹ́, kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ méjì mi. So, ní, níbẹ̀ ni ìrànlọ́wọ́ ni ìbòju yìí ló máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà fún mi, nítorí wípé èmi fẹ́ràn láti máa fi ìbòju bo ojú ní ọ̀pọ̀ ìgbà gidigidi.

Bẹ́ẹ̀ni, ṣe o fẹ́ran iṣẹ́ ìtagbangba? Nítorí pé ayàwòrán ni mí. Iṣẹ́ ayàwòrán ó sì jẹ́ iṣẹ́ ìtagbangba. Ni ọ̀pọ̀ ìgbà tí èmi tí mo bá ń ya àwòrán ní ìtagbangba, àwọn ènìyàn sì máa ń fẹ́ran rẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ni ó sì máa ń wá láti wá wo iṣẹ́ tí mò ń ṣe, àwòrán tí mò ń ya. Bẹ́ẹ̀ sì ni wọ́n sì máa ń kí mi ní mẹ́sàn-án mẹ́wàá. Bẹ́ẹ̀ ni ó sì máa ń jẹ́ wọn ní hò. Nítorí pé nígbà tí a bá ń wo iṣẹ́ yìí, ó fẹ́ran rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀. Wọ́n sì máa sọ pé, "áá eléyìí, ó jọ làgbájá. Bẹ́ẹ̀ ni eléyìí, ó jọ làkáṣẹ́gbe. Bẹ́ẹ̀ ni eléyìí." So, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn la máa ń fẹ́ran iṣẹ́ mi. Èyí ni iṣẹ́ ayàwòrán tí èmi ń ṣe. Nítorí pé èmi fẹ́ran iṣẹ́ náà gidigidi.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ ni, o ti ri mi tán. Èmi máa ń fẹ́ràn ago ọwọ́ lọ́pọ̀lọpọ̀. Ago ọwọ́ èyí tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí, ó jẹ́ àwọ̀ gold bẹ́ẹ̀ ni, lọ́pọ̀ ìgbà èmi fẹ́ràn ago ìbọ̀wọ́ nítorí pé ago yìí, ó sì máa ń fún mi ní àǹfààní láti wò ó bí ojú ọjọ́ ṣe rí. Ni ọ̀pọ̀ ìgbà tí ẹlòmíràn bá béèrè wipé kí ni ago sọ, n ó sì lè dá'ru ẹni bẹ́ẹ̀ lohun nítorí pé ní ọ̀pọ̀ ìgbà, èmi ti máa ń mọ ohun tí ago ṣọ, má ti wò ó ní ọwọ́ mi. Ni ìgbà mìíràn kí wọn tó béèrè ní ọwọ́ mi pé ṣé o máa ń wọ ago ìbọ̀wọ́? Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Èyí ni ago ìbọ̀wọ́, mo fẹ́ràn rẹ̀ gidigidi lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń pàdé àfojúsùn títa rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe àfojúsùn títa nígbà miiràn, nítorí pé kò dára kí èèyàn kí ó má ṣe àfojúsùn, ẹ́, ẹ̀là kejì rẹ̀. Nítorí pé ní ọ̀pọ̀ ìgbà, àfojúsùn ó jẹ́ ohun tí èèyàn máa ń wò, tí èèyàn sì máa ń mọ wípé ohun tí ìwọ ń ṣe àbí ohun tí èmi ń ṣe, ṣe éyi dára tó? Pàá pàájùlọ ní ibi iṣẹ́. Àfojúsùn jẹ́ ohun tí ó yẹ kí, ṣe kìní yìí, ṣe ó dára láti ṣe? Tàbí kí a sì fún ní àkókò díẹ̀ síí, kí a bá lè mọ ohun tí ó kàn tàbí ohun tí ó dára láti ṣe nígbà mìíràn.

Ṣe owó tí ò ń gbà dára tó? Bẹ́ẹ̀ni ní ibi iṣẹ́ mi, ní ọ̀pọ̀ ìgbà màá sì máa rí ẹ̀san, nítorí pé kò sí ìwọ̀nba owó tí ọmọ ènìyàn ń gbà tí ó tó ọmọ gbà kò tó ènìyàn, kò tó mi láti ná, nítorí pé ohun tí mo fẹ́ fi, ohun tí mò ń gbà Bẹ́ẹ̀ni ní ibi iṣẹ́ mi, ní ọ̀pọ̀ ìgbà màá sì máa rí ẹ̀san, nítorí pé kò sí ìwọ̀nba owó tí ọmọ ènìyàn ń gbà tí ó tó ọmọ Mo máa mánéjì rẹ̀ ni. So ní ọ̀pọ̀ ìgbà ohun tí mo máa ń rí, òun náà ni ohun tí a n ná. So àfojúsùn mi ni wípé kí ń túbọ̀ le rí owó sí láti lé ná, òun ló ṣe kókó.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

Àwọn wo ni mo-- àwọn wo ni mo fẹ́ràn jù? Àwọn tí mo fẹ́ràn jù ní àyíká mi ni àkọ́kọ́, ìyàwó mi. Mo fẹ́ràn ìyàwó mi ní ọ̀pọ̀ ìgbà, bẹ́ẹ̀ ni mo fẹ́ràn àwọn ọmọ mi ní ọ̀pọ̀ ìgbà. Ohun tí èmi fẹ́ràn jùlọ láti máa ṣe fún wọn ni láti máa mú inú wọn dùn ní ìgbà gbogbo. Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún díẹ̀ sẹ́yìn ni àwọn ènìyàn mi wọ́n ti máa ń fẹ́ràn láti rí mi, láti ní ìtàkùrọ̀sọ pẹ̀lú mi, láti fẹ́ kí a jọ ní ọ̀rọ̀ ní gbogbo ìgbà. Wọn kì í fẹ́ kí n jìnnà sí wọn. Bẹ́ẹ̀ ni inú mi náà sì máa ń dùn gidigidi láti rí pé mo rí wọn ní ìgbà dé ìgbà.